Ah bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ kan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí ẹ̀rọ ayélujára Íńtánẹ́ẹ̀tì torí pé ayé òde òní tí a ti lè wá yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé orí ẹ̀rọ ayélujára, orí ti Íńtánẹ́ẹ̀tì ni a ti kọ̀. Ìpa- ìgbà mí gan pàápàá, mo máa ń kọ́ àti ṣe oúnjẹ tuntun lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn oúnjẹ aláràǹbàrà, oúnjẹ alaridun, mo máa ń kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo sì máa ń kọ́ àwọn ẹ̀ṣọ́ ìṣojúlóge náà ní orí Íńtánẹ́ẹ̀tì torí ayé tí ìlú jára wọn. Íńtánẹ́ẹ̀tì tìtì jẹ́ kó ṣe ní gidi fún wa láti máa kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan lórí rẹ̀. Bo ya ẹ̀kọ́ aṣojúlóge ni, oúnjẹ sísè ni, ijójíjó ni tàbí ohun mèremère, àwọn oríṣìíríṣìí ẹ̀kọ́ wà lórí ẹ̀rọ ayélujára tí orí Íńtánẹ́ẹ̀tì tí èèyàn lè kọ̀. Mo sì máa ń kọ́ dáradára. Ọ̀pọ̀ ìgbà mo máa ń kọ́ ijójíjó lórí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì torí pé ibẹ̀ ni a ti rí ohun- ohun ijó àbí ẹsẹ̀ ijó tuntun tí ó bá ṣẹ̀ṣẹ̀ dé. Orí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì yìí, òun ni mo ti máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ijó mi. Bẹ́ẹ̀ sì ni orin kíkọ, mo máa ń kọ́ náà. Bẹ́ẹ̀ sì ni àwọn iṣẹ́ kọ̀ọ̀kan lórí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì ni mo máa ń kọ́. Mo kọ́ iṣẹ́ aṣojúlóge lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì náà ni. Ẹ̀rọ ayélujára ti Íńtánẹ́ẹ̀tì yìí ló jẹ́ kí mọ̀ bí mo ṣe lè ṣe ojúlẹ̀ṣọ́, ṣojúlóge, wégèlè aláràǹbàrà fún àwọn ènìyàn bóyá lọ sí òde àríyá tàbí lọ sí ilé ìjọsìn. Mo sì kọ́ èl- kọ́ ohun tó pọ̀ gan lórí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì, èyí tó ń ṣe ànfààní fún mi ní ọ̀pọ̀lọpọ̀. Lórí ẹ̀rọ ayélujára ti Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ bí a ṣe lè jó, bí a ṣe lè gbẹ́sẹ̀ tó sọ mí di oníjó aláràǹbàrà ní agbègbè mi. Lórí ẹ̀rọ ayélujára ti Íńtánẹ́ẹ̀tì náà ni mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ òwò kábániraja, kábánitaja. Lórí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì náà ni mo ti kọ́. Ànfààní yìí wà fún mi torí wípé ayé ti di ayé ọ̀làjú. Ó tìtí di nǹkan tó jẹ́ wípé lórí ẹ̀rọ ayélujára ti Íńtánẹ́ẹ̀tì yìí, òun ni ẹ ti lè máa kọ́ àwọn nǹkan mìíràn tó jẹ́ wípé ó nira fún ni láti kọ́ tẹ́lẹ̀. Fún bí àpẹẹrẹ, iṣẹ́ aṣọ rírán. Fún bí àpẹẹrẹ, iṣẹ́ aṣọ rírán. Mo kọ́ díẹ̀ nínú iṣẹ́ aṣọ rírán lórí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì níbí nǹkan bí oṣù mẹ́fa sẹ́yìn. Ó sì mú, mú ní ìrọ̀rùn fún mi kó dà mí kò ti è mọ̀ ní ìlera lára pé mò ń kọ́ nǹkan lórí ẹ̀rọ ayélujára ti Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹ ti máa wọ̀ mọ́ òde òní tó jẹ́ wípé a kò fẹ́ràn ìbáwí ṣùgbọ́n a máa ń fẹ́ fi àfojú hàn sí nǹkan tí a bá fẹ́. Torí náà ńkọ́, ẹ̀rọ ayélujára kò kú sí ẹni tí yóò bá mi wí lórí ẹ̀. Ṣùgbọ́n àkókò àti ìgbà mi tí mo fi sílẹ̀ láti kọ́ rírán aṣọ àti ṣíṣojúlóge àti wíwé gèlè aláràǹbàrà fún àwọn ènìyàn lórí ẹ̀rọ alẹ- ẹ̀rọ ayélujára ti Íńtánẹ́ẹ̀tì, ó jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ wípé ó mú ohun ìwúrí wa fún mi tí inú mi sì máa ń dùn pé mò ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo kọ́ pẹ̀lú ìrọ̀rùn, ìfọ̀kànbalẹ̀ àti ọgbọ́n òhun òye tó jẹ́ wípé ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì gan fi yé mi ní àwọn nǹkan mi tí n kò ti ẹ̀ lérò pé mo lè mọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí. Nítorí náà ńkọ́, mò ń kọ́, mo sì máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì. Ó sì mú ní ìrọ̀rùn fún mi tí ó jẹ́ wípé mò ń fi ìrọ̀rùn kọ́ àwọn ẹ̀kọ́ yìí wón sì ń yé mi yékéyéké lórí ẹ̀rọ ayélujára àti Íńtánẹ́ẹ̀tì.

A! Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀ dára torí wípé oyé ti là, ojú sì ti là, àwọn ǹkan tí ó fara sin ni a ó rí nínú ìmọ́lẹ̀ òwúrọ̀. Nítorí náà mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gidigidi. Ó sì jẹ́ ǹkan pàtàkì tó ń ṣe ni ní àǹfààní. Ní òwúrọ̀, ara ti nà torí wípé kí ni? Ni àṣálẹ́ ara ti sinmi àmọ́ ní òwúrọ̀ ara ti nà. Èyí tó jẹ́ wípé ojú ti là, oyé sì ti boju ọjọ́, ìmọ́lẹ̀ ti wà, ohunkóhun ni a lè rí, ohun tí ó fara sin nínú òkùnkùn tẹ́lẹ̀, ó ti yọ jáde ní gbangba nínú ìmọ́lẹ̀. Nítorí náà nkó, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáradára. Ìmọ́lẹ̀ òwúrọ̀ sì máa ń jẹ́ kí ènìyàn ṣe, ẹ́ẹ̀, ìpalẹ̀mọ́ fún iṣẹ́ tí o bá fẹ́ ṣe. Torí náà nkó, ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ. Ní òwúrọ̀, òwúrọ̀ lọ́jọ́, ẹni máa rire, a ṣè ba òwúrọ̀, olórin kan ló kọ bẹ́. Torí náà n kó, òwúrọ̀ jẹ́ òwúrọ̀ ìgbà tí èèyàn gbudọ̀ kára má sì kí iṣẹ́ láti má ṣe imelẹ̀, láti má ṣe ọ̀lẹ. Torí náà, ìmọ́lẹ̀ òwúrọ̀ gangan ni èmi fẹ́ràn jù lọ. Torí pé kí ni? Ó fún mi ní ìgbà àti àsìkò láti ṣiṣẹ́, ó sì máa ń fi oyé ọjọ́ àti bí ọjọ́ ṣe ń lọ, bí ọjọ́, bí àsìkò tí ṣe ń lọ síwájú, ó máa ń fi hàn mí. Òwúrọ̀ jẹ́ ǹkan pàtà-- ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ǹkan pàtàkì tó jẹ́ wípé a gbudọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, a gbudọ̀ kára má sìki rè, a sì gbọdọ̀ ní láti mú lo gidigidi. Torí náà kó, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Lóòtítọ́ náà, ìrọ̀lẹ́ ara ti ń fẹ́ sinmi, ara ti ń fẹ́ kí òun kí ó lọ sinmi. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti wà ní ilé, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti padà láti ibi iṣẹ́ wọn ní àsìkò ìrọ̀lẹ́ ṣùgbọ́n ní òwúrọ̀, a ń gbára dì fún iṣẹ́ tí ọjọ́ náà. A ń ṣe àṣá, a ń ṣe ìpalẹ̀mọ́ fún àwọn iṣẹ́ tí a fẹ́ ṣe ní ọjọ́ náà. Torí náà nkó, ìmọ́lẹ̀ òwúrọ̀ o jẹ́, ìgbà, ó jẹ́ ìgbà tí ó dára jù lọ nínú ọjọ́. Oyé wà, ìmọ́lẹ̀ wà, à ń rí ara wa gẹ́gẹ́ bí ènìyàn, à ń bá ara wa jíròrò. Ìgbà náà ni a lè lọ káàkiri láti ìlú kan sí ìlú kejì, láti ìletò kan sí ìletò kejì, a lè lọ sí ibi iṣẹ́ wa, a lè lọ sí ibi oúnjẹ ọjọ́ wa. Torí náà kó, ìmọ́lẹ̀ òwúrọ̀ yìí jẹ́ ǹkan fún wa láti ṣiṣẹ́, láti tẹpamọ́ṣẹ́, láti múra síṣẹ́, láti ṣe ohunkóhun tí a bá fẹ́ ṣe. Ni àkókò ìmọ́lẹ̀ òwúrọ̀ yìí, ó máa ń fún wa ní àǹfààní láti tún èrò wa pa àti láti mọ nǹkan tí ó kàn kí ọjọ́ tó ṣe kí o, kí ọjọ́ tó póju dé. Nítorí náà n kó, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ṣì re, òun ni ó ń pa kíyèsi ẹni sí ohun tí yan ò ṣe ní ọjọ́ náà kí ọjọ́ tó póju dé. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ó jẹ́ ìmọ́lẹ̀ kan tí ó jẹ́ àkókò kan nínú ọjọ́ tí ó jẹ́ wípé a gbudọ̀ mú lo gidigidi láì fi ṣeré. A gbudọ̀ jẹ́ kí àkókò náà kó bímọ re fún wa torí wípé kí ni? Òwúrọ̀ lọ́jọ́, àbí òní lọ sóko ní àṣálẹ́. Nibẹ̀ náà sì ni wípé ní àwúrọ̀, òun ni a ti tètè ṣe ohun tí a bá fẹ́ ṣe kó tó di wipé yóò rẹ, yóò rẹ ní sára tàbí yóò rẹ wá. Torí náà nkó, òwúrọ̀ jẹ́ ǹkan tí, òwúrọ̀, ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ǹkan tí mo ní ìfẹ́ sí jù lọ. Oyé wà, òòrùn sì wà, ohunkóhun tí a bá fẹ́ ṣe ní ìgbà ìmọ́lẹ̀ òwúrọ̀, a máa ń ṣe pẹ̀lú ìrọ̀rùn ni. Kò sí wípé bóyá bá ń gbe náà wá kì í fi rínà. Nítorí náà kó, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gidigidi ju ti ìrọ̀lẹ́ lọ.

Ah! IRántí ìgbà ọmọdé mi tí mo rántí, mo rántí ìgbà tí ìyá bàbá mi ṣe aláìsí, tí a ti fẹ́ ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn. Mo rántí nígbà náà lọ́hùn pé mo wà gẹ́gẹ́ bí i dédé ọmọ ọdún mẹ́wàá sí mẹ́jọ nígbà náà. Mo sì rántí wípé ìgbà náà sì re, ah! Aṣọ òfì ni bàbá mi dá fún gbogbo wa. A wọ aṣọ òfì gẹ́gẹ́ bí i ọmọ Yorùbá tàtà tó dára, torí ìlú Ìsẹ́yìn òun ni ìlú tí a ti bí bàbá mi, òun sì ni ìlú tí ìyá bàbá mi ti ń gbé kó tó di pé wọ́n ṣe aláìsí. A lọ sí ìlú wa. Láti ìlú Ìbàdàn ni a ti rìnrìn-àjò lọ sí ìlú wa gẹ́gẹ́ bí i ọmọbìnrin kan ṣoṣo tí bàbá mi bí. Mo gbọ́ ǹkan mèremère ni wọ́n rà fún mi ní ọjọ́ náà. Àwọn ènìyàn ń wò mí gẹ́gẹ́ bí i ọmọ tó wá láti ìlú Ìbàdàn wá sí ìlú Ìsẹ́yìn. Wọ́n ń wò mí tẹ́rin tọ́yaya ní ọjọ́ ìṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá bàbá mi. A kó sínú òfì. Sálúbàtà mi, òfì la fi ṣe. Ah! Ó máa ń wú mi jọjọ. Tí mo bá ti rántí, inú mi máa ń dùn. Gèlè mi nígbà náà lọ́hùn, ah! Ah! A wá dá ìró àti bùbá olékú fún mi. Ah! Ó jẹ́ ǹkan gbógi tí inú mi máa ń dùn nígbà tí mo bá ti rántí. Èmi àti bàbá mi pẹ̀lú ìyá mi àti àwọn àbúrò mi le jọ wọ àǹkóò òfì yìí. Òfì yìí, òfì sanyàn ni. Ah! Òfì tó dára gidi ni. Kódà ní ṣe ló ń kọ mọ̀nà mọ̀nà láàárín gbogbo wa. Kódà bàbá mi tún lò òfì yìí fi ṣe bàtà, ó sì fi ṣe àpò ìkówósi rẹ̀. Bí wọ́n ṣe ń kí bàbá mi ní mẹ́sàn-án mẹ́wàá ní ojú agbo. Bẹ́ẹ̀ ni bàbá mi ó ṣe àpò ìkówósi tí wọ́n fi aṣọ òfì ṣe ni wọ́n mọ ìyọ owó ní jáde ní márùn-ún márùn-ún ní mẹ́fà mẹ́fà. Èmi náà nkọ́ ni mò ń kijó mọ́lẹ̀. Mo sì tún gbádùn ibi tí àwọn àbúrò mọ̀mọ́ mi mú mi lọ ní ìgbà náà. Ó ní orí òkè kan ní ìlú wa. Orí òkè Atàtẹ̀ òun ni wọ́n ń pe orí òkè náà. Rẹrẹ ni. Àmọ́ Ọlọ́run ṣe àràǹbàrà kan síbi àpáta náà. Láàárín àpáta náà, omi wà níbẹ̀. Orísun omi kan ń jáde ní àti ibẹ̀. Èyí ló máa ń jẹ́ kí àwọn ènìyàn kó lọ sí orí àpáta yìí láti lọ wo bí omi yìí ṣe máa ń lọ. Omi náà kò fi gbogbo ara tutù, bẹ́ẹ̀ sì ni kò fi gbogbo ara gbóná. Omi náà rọra lọ́wọ́rọ́ fẹ́ẹ́rẹ́fẹ́. Tó jẹ́ wípé tí ẹ bá wà níbi àpáta yìí, tí ẹ bá kásẹ̀ sínú omi náà, ó máa ń tú ni lára. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń wá láti bu omi yìí fún àdúrà. Àwọn ènìyàn mi máa sì ń wá láti wẹ̀ nínú omi yìí fún ìwòsàn. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà bíi irú èmi nígbà tí mo lọ nígbà tí mo kéré, a kan lọ láti lọ wo bí omi náà ṣe rí. Wọ́n mú mi lọ gẹ́gẹ́ bí a ti lọ láti lọ wo àwọn ǹkan mèremère tó wà ní ìlú wa ní ìsẹ́yìn ní ìgbà náà. Mo tún rántí ní ìgbà náà lọ́hùn, a lọ sí ilé ọba. A jó ilé ọba níjọ́ náà lọ́hùn. Gbọ́ngbọ́n kun si, rẹ́rẹ́ run. To jẹ́ wipé gbogbo àwọn ọmọ kéékèèké ní ọjọ́ náà lọ́hùn ni àwọn lu alùlùbátà tí wọ́n lu lùbátà fún wa tí a sì jó, tí a sòdíwùkẹ̀ sí àwọn ìṣẹ̀kẹ̀rẹ̀ ijó, àwọn ìyá ìyáàlù, omele, bàtà, àwọn jó lórisìíríṣìí. Èmi ọmọ tí mo wá láti ìlú Ìbàdàn. Kódà mo túra sílẹ̀ ni. Láti ìgbà náà ni wọ́n ti máa ń pè mí ní "Àníkẹ́ oní pẹpẹ". Torí náà kọ́, bí kò lè gbàgbé ọjọ́ tí a ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá bàbá mi o. Ó jẹ́ ọ̀kan lára àwọn ọjọ́ tí mi ò lè gbàgbé nígbà tí mo wà ní kékeré, torí wípé kín ni àwọn àkókò báyìí ni mo ti ṣàfẹ́rí láti máa ní ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó wú.

Ha! Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn eré ìdárayá, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti aláfọwọ́gbá. Ó ni mo fẹ́ràn jù lọ. Mo sì rántí ìgbà tí mo wà ní ilé ìwé ẹlẹ́kọ, eh, ẹlẹ́kọ́ gírámà. Mo jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tí wọ́n máa ń mú lọ sí òde láti ṣe, eh, ìfẹsẹ̀kẹsẹ̀ fún eré bọ́ọ̀lù alásẹ fẹsẹ̀ gbá pẹ̀lú ilé ẹ̀kọ́ ké, ilé ẹ̀kọ́ mìíràn. Àmọ́ nígbà tí mò ń dàgbà sí ni mo mú ìfẹ́ mi lọ sí ọ̀dọ̀ eré, eré ìdárayá ti bọ́ọ̀lù aláfọwọ́gbá. Mo fẹ́ràn láti máa gbá eré ìdárayá àti bọ́ọ̀lù aláfọwọ́gbá yìí. Èyí tó máa ń jẹ́ pé ó ń fi gbogbo ara, gbogbo rí ọkàn láti máa fi gbá. To jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti máa gbá eré, láti máa ṣeré yìí pẹ̀lú àwọn ọ̀dọ́mọkùnrin akẹgbẹ́ mi torí pé mi kò kì í sábà bá àwọn omidan bí tèmi ṣeré ní ọ̀pọ̀ ìgbà. Torí náà kọ́ àwọn eré tí mo fẹ́ràn jù lọ pọ̀ lórísìírísìí ṣùgbọ́n eré ìdárayá ti bọ́ọ̀lù aláfọwọ́gbá òní mo fẹ́ràn. Mo sì fẹ́ràn eré ìdárayá ti ká sáré gbagi tí a máa ń pè ní eré sáré gbagi tí mo máa ń fẹ́ láti máa ṣe tí mo máa ń fẹ́ràn jù lọ. Ṣùgbọ́n eré ìdárayá ti bọ́ọ̀lù aláfọwọ́gbá àti ti aláfẹsẹ̀gbá ni àríwó tí wọ́n tì ẹ máa ń pa nígbà tí wọ́n bá rí mi láàárín àwọn ọkùnrin tí ń gbá eré, tí ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tàbí aláfọwọ́gbá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn ma ní iwo ọmọbìnrin yìí má ma para rẹ̀. Àwọn eléyi yóò fi ègún kan ọ ní apá tàbí fi ègún ṣẹ ọ ní ẹsẹ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n bá sọ ẹ̀yin etí mi ni ó máa ń bọ́ sí torí wípé kín ni ìfẹ́ tí ó so èmi àti bọ́ọ̀lù aláfọwọ́gbá àti aláfẹsẹ̀gbá papọ̀, o yá kọ́ o le yà wá láíláí. Mo fẹ́ràn rẹ̀ jù lọ. Mo fẹ́ràn eré ìje ti bọ́ọ̀lù aláfọwọ́gbá àti aláfẹsẹ̀gbá torí pé tí a bá wà lórí pápá ìṣeré ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àwọn koríko tó máa ń tì ẹ́ wà ní orí pápá yìí. Ó máa ń fún mi ní èrò ìfẹ́ sí àwọn nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀dẹ̀rẹ́ mo fẹ́ràn ti aláfọwọ́gbá náà. Idi tí mo sì fi fẹ́ràn ti bọ́ọ̀lù aláfọwọ́gbá ni pé wà á le fo sókè, na apá, wà á le na ẹsẹ̀ rẹ, wà á le na ọrùn rẹ pẹ̀lú torí wípé kín ni gbogbo ẹ̀yà ara pátá ló ń bá eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́gbá ṣiṣẹ́ papọ̀. Bí orí rẹ ṣe ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ náà ni ojú rẹ yóò gbọdọ̀ máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ náà ni ọwọ́ rẹ méjèèjì, tọtún àti tòsí ó gbọdọ̀ máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ rẹ. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yà ara rẹ torí wípé kín ni ó gbọdọ̀ le dá ara rẹ gbé kámọ́ kóbó ní ilẹ̀. Níwọ̀n ìgbà tí bọ́ọ̀lù yìí bá ti ba ọ ní ọwọ́, ó gbọdọ̀ mọ bí ó ṣe máa fi gbá ilẹ̀ títí, títí tí ó fi dé ojú òpó irin àti sọ́ọ̀sì ókè tí ó sì gbé ọ sókè láti fo. Ó kó gbọdọ̀ ṣe ìṣẹ́jú kan láti jẹ́ kí ó tà sé láti má jẹ́ kí bọ́ọ̀lù náà kó wọ inú àwọ̀n. Ìgbà náà ni orí mi máa ń pé gidigidi torí wípé mo gbọdọ̀ láti ṣe ìṣirò láti mọ bí mo ṣe lè fi ẹsẹ̀ mi po ju ehoro dà sí ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ mi torí wípé kín ni àwọn yẹn ni ọkàn mi gbọdọ̀ wà. Níwọ̀n ìgbà tí mo bá sì ti fi ọwọ́ mi ba bọ́ọ̀lù yìí, ọkàn mi ń lọ sí orí àwọn náà tàratà torí náà kọ́ inú mi máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọwọ́ mi bá ti ba bọ́ọ̀lù aláfọwọ́gbá yìí tó jẹ́ pé tàratà báyìí inú àwọn náà ni ọkàn mi gbọdọ̀ lọ láti lọ jù sí inú àwọn. Bá sì ti ju sínú àwọn níṣe ni inú mi máa ń dùn tí ara mi sì máa ń yá gágágá.

Ah! Hun. Yorùbá bọ́ wọ́n ni tí ẹlẹ́sẹ̀ bá ti mọ ese lẹ́sẹ̀, kò tún yẹ kó pẹ́ lórí ikùn lẹ́mọ̀. Bí mo ṣe máa ń tọrọ àforíjì, ó pé oríṣiríṣi. Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé mi kò nífẹ̀ẹ́ láti máa fi ènìyàn sínú. Mi kò sì fẹ́ ìjà. Bẹ́ẹ̀ ni mi kò fẹ́ àsọ tàbí àrankùn láàrín èmi àti ọ̀rẹ́ tàbí olólùfẹ́ mi. Torí náà tí ìgbà mìíràn bá wáyé pé àwọn àtẹnu já, mo jẹ ẹnìkan tí ó jẹ́ pé ó máa ń sáré ó sì máa ń tètè wá àforíjì. Yá lá boya mo jẹ̀bi, àbí mi ò jẹ̀bi? Mo lè tẹ àtẹ̀jíṣẹ́ sí ẹni náà láti rí i pé kó dáríjì mi, tàbí kẹ̀ ẹ́ kí n pe ẹni náà ní orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láti tọrọ àforíjì. Tí mo bá sì rí i pé kò dánmọ́rán tó, màá gbá ilé ẹni náà lọ. Màá tọrọ àforíjì lọ́wọ ẹni náà. Màá bẹ̀bẹ̀, màá túba. Èyí mú mi rán tí ìgbà tí èmi àti olólùfẹ́ mi ní èdè àìyedè níbí nǹkan bí oṣù méjì sẹ́yìn. Mo pè títí lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àmọ́ kò gbé ìpè mi. Ò nkan yìí bá mi ní ọkàn jẹ́ gídí. Mo tẹ àtẹ̀jíṣẹ́ sí, bẹ́ẹ̀ sì ni kò dáàsí padà fún mi. Ọkàn mi gbọgbẹ́. Mo sì wò ó pé kí ni mo lè ṣe? Torí mo ní ìfẹ́ sí àjọṣepọ̀ tó wà láàrín èmi àti è. Mo gba ilé rẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí mo bá pàdé níbẹ̀ ó tu ba ọkàn mi jẹ́ sí i. Ṣùgbọ́n ṣe bí ẹni tí ẹ̀gún gún ló ń ṣe lankalanka tó alábẹ́ lọ. Èmi ni mo mọ nǹkan tí mo rí, èmi sì ni mo mo nǹkan tí mo fẹ́. Nígbà tí mo ti dé ilé rẹ̀, mo kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì, mo tú bá, mo bẹ̀bẹ̀ pẹ̀lú àforíjì pẹ̀lú ìpé bóyá kí n máa hùwà pé, "à, ṣebj mo ń bẹ̀." Rárá o. Màá tọrọ àforíjì pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. Ọkàn ìrẹ̀lẹ̀ ni mo máa fi ń tọrọ àforíjì tèmi o. Pẹ̀lú sùúrù o ni mo máa fi n'tọrọ àforíjì. Ni ọjọ́ tí à ń wí yìí, mo fi ìrẹ̀lẹ̀ ti ìrẹ̀lẹ̀ àti ti sùúrù ti ti sùúrù, òun ni mo fi kúnlẹ̀ tí mo fi ń bẹ̀. Kódà ó lé ní wákàtí méjì tí mo fi ń tọrọ àforíjì lọ́wọ́ ọ̀rẹ́kùnrin mi yìí tó jẹ́ wípé àwọn ènìyàn gan-an, mo fẹ́ lè pè wọ́n láti wá bá mi dá sí i pé kí wọ́n bá mi tọrọ àforíjì lọ́wọ́ ọ̀rẹ́ mi. Torí náà nǹkan, tí n bá fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, mo sì gbúdọ̀ ti mọ ẹsẹ̀ mi lẹ́sẹ̀ tàbí kí n ti mọ ẹbí mi lẹ́bi. Èmi kì í dúró lórí pé bóyá wọn jà rí o tàbí ẹni náà jà re. Mo máa ń dúró lórí wípé bí nǹkan o ṣe dára láàrín èmi àti ẹni tí a bá ní ááwọ̀ tàbí ikùn sínú. Nítorí náà nǹkan, màá ń fi ọkàn ìrẹ̀lẹ̀ àti ohun tuntun màá fi ń tọrọ àforíjì mi. Torí pé wọ́n ní ọ̀rọ̀ tuntun, òun ló ń yọ òbí lápò. Torí náà nǹkan, màá ń fi ohun tuntun mi, òun ni mo máa fi ń tọrọ àforíjì lọ́wọ́ ẹnikẹ́ni tí n bá ṣe ẹsẹ̀ gbé sí tàbí tí mo kọsẹ̀ lára wọn. Mi kì n'í fi ìgbéraga tọrọ àforíjì tàbí kí n wúnu jọ ká fi tọrọ àforíjì. Hìhùn. Èmi kò kìí n'ṣe bẹ́ẹ̀ o. Nǹkan tí mo máa ń ṣe ni wípé tí ẹni náà bá tiẹ́ jẹ ẹni tó jù mí lọ, màá kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì. Kó dàbí kò jù mí lọ, èmi ni mo mọ ohun tí mò ń wà. Èmi ni mo mọ wípé nǹkan tí mò ṣe ò dára, mo sì gbúdọ̀ tọrọ àforíjì. Torí náà nǹkan, màá kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì pẹ̀lú omijé ló jù mí, mo gbúdọ̀ máa sunkún. Torí wípé mo mọ̀ wípé níwọ̀n ìgbà tí ó bá ti rí omi ojú mi, ọkàn rẹ̀ yóò yọ sí mi láti dáríjì mí. Ohùn rẹ̀ yóò sì tutù fún mi láti rí ọkàn mi wọ́n. Níwọ̀n ìgbà yìí màá rí i wípé tọ́, ó ti ṣe tán láti dáríjì mí. Torí náà nǹkan, nígbà tí n bá fẹ́ tọrọ àforíjì nípa ìrẹ̀lẹ̀ ti sùúrù ti sùúrù, ti rẹ̀lẹ̀ ti rẹ̀lẹ̀, òun ni mo máa fi tọrọ àforíjì mi. Mo sì mọ̀ wípé òhun kan wọ̀nyí, òun ni ó ń ràn mí lọ́wọ́. Ẹ ṣe púpọ̀.

À, àwọn ohun mímu tí mo fẹ́ràn jù lọ pọ̀. Àmọ́ máa sọ díẹ̀ nínú àwọn ohun mímu tí mo fẹ́ràn jù lọ. Àkọ́kọ́, mo fẹ́ràn láti máa mu omi. Hmm, omi. Mo máa ń mu omi gan-an torí mo fẹ́ràn láti máa mu omi. Ẹ̀kejì, ohun mímu mo fẹ́ràn láti máa mu omi ọsàn, omi ọsàn dídùn. Mo fẹ́ràn láti máa mu. Mo sì fẹ́ràn láti máa ṣee fúnra mi láti fún un. Iyẹn ni pé màá gba ọ̀pọ̀lọpọ̀ ọsàn, màá fún omi rẹ̀. Tí ń bá ti fún omi rẹ̀, màá yọ àwọn kóró rẹ̀. Mo gùlè gbé sínú ẹ̀rọ amu-omi tutù fún ọ̀pọ̀ ìgbà díẹ̀ kó lè tutù láti mu. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn láti máa ṣe kùnú. Èyí tí mo kọ́ lọ́dọ̀ ọ̀rẹ́bìnrin mi Haúsá tí mo ní ní ìlú Haúsá. Ó kọ́ mi láti máa lo kùnú yìí, ìrẹsì àti, ẹm, kí ni wọ́n máa ń pe orúkọ rẹ̀? Yí, aya. Ohun ni a máa ń fi ṣe kùnú yìí torí pé ó dára fún àwọ̀ alarà. A sì máa ń fi atalẹ̀ a máa ń fi ṣe. Mo máa ń fẹ́ràn láti mú torí pé ó dára fún àgọ̀ ara, kò ní ṣúgà jù. Kùnú yìí, òun ni mo máa ń mu jù ní ọ̀pọ̀ ìgbà tí n bá jẹun tán tàbí tí ń bá kò tí ì jẹun gan-an, pàápàá torí àwọn èròjà tí a fi ṣe. Àwọn èròjà tí a si fi ṣe ni èròjà bí ìrẹsì, aya, débínù, atalẹ̀, ata jọ̀sìn àti ẹ̀pà. Àwọn nǹkan wọ̀nyí àti àgbọ̀n. Àwọn nǹkan wọ̀nyí ni a lọ pàpọ̀ tí a fún omi rẹ̀ tí mo sì máa ń mu. Ohun mímu yìí ó máa ń dùn nígbà tí ó bá tutù. Tí a bá gbé e sínú ẹ̀rọ amóhun tutù, tí a bá sè é, tí a bá mú, ohun, ohun mímu yìí ó máa ń ṣe ọkàn lára. Ó máa ń mú ìbàlẹ̀ ọkàn fún mi níwọ̀n ìgbà tí n bá ti mú. Torí náà nǹkan, mo fẹ́ràn láti máa mu kùnú aya dáadára. Lóòótọ́, àwọn eléedé Haúsá ni wọ́n máa ń sábà ṣe. Ṣùgbọ́n ní ayé tí a wà yi pẹ̀lú ẹ̀rọ ayélujára, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ti kọ́ lórí ẹ̀rọ ayélujára tí mo sì máa ń ṣe fúnra mi. Níwọ̀n ìgbà tí n bá ti rí èròjà tí màá fi ṣe, mi kò ní ṣá láì má ṣe torí mo fẹ́ràn láti máa mu kùnú aya yìí dáadáa. Lóòótọ́ oríṣiríṣi kùnú ló wà ṣùgbọ́n kùnú aya ni mo fẹ́ràn jù láti máa mu. Ó dùn, ó ní àwọn èròjà tó ṣaara lóore gidigidi ní inú rẹ̀. Bẹ́ẹ̀ sì rí. Kò kín fúnni ní jẹ̀díjẹ̀dí. Bẹ́ẹ̀ ni kò kín fúnni ní àwọn àìsàn torí wipé kí ni àwọn ǹkan èso tí a mú jáde láti oko, òun la fi ń ṣe é. Àmọ́ tí n kò bá rí kùnú ni mo máa ń lọ fún omi ọsàn. Omi ọsàn dídùn ni o. Kò ń ṣe ọsàn wẹ́wẹ́ tàbí òronbó o, rárá o. Ọsàn mímu. Óun ni mo máa ń ṣe. Màá fún ún, màá gbá a, màá fún ún. Níwọ̀n ìgbà tí n bá sì ti fún omi ọsàn yìí tí ó ti pọ̀, mo lè rọ́ sí inú àwọn ike kéékèèké, màá sì kó sínú ẹ̀rọ amóhun, amóhun tutù. Iyen ni tí a bá ní iná, tó bá sì tutù, ó máa ń dùn láti fi jẹun. Ẹ lè mú ní ìgbàkúùgbà. Torí náà ǹko, àwọn nǹkan mímu wọ̀nyí ni mo fẹ́ràn láti máa mú. Omi ọsàn àti kùnú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ omi. Tí n kò bá wa rí omi ọsàn àti kùnú, màá mu omi o. Mo fẹ́ràn láti máa mu omi gidi ní òrékọ́ọ̀rẹ́ ní ìgbàkúùgbà torí ìlú tí mo wà, ìlú òru ni. Torí náà ǹko, mo gbúdò láti máa mu omi ní gbogbo ìgbà.

Hmm, mo fẹ́ràn tea ju coffee lọ, torí ọ̀pọ̀ ìgbà tí n bá mu coffee, kò kí ń jẹ́ kí n rí orun sùn. Ṣùgbọ́n tí n bá mu tea, orun máa ń tètè n kùn mí. Nítorí náà mo fẹ́ràn tea ju coffee lọ. Coffee jẹ́ lóòótọ́ ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ràn rẹ̀ o, ṣùgbọ́n mo ní ìfẹ́ sí tea ní òrékórè àti nígbàkígbà tí ànfàní rẹ̀ bá yọ ju coffee lọ. Torí tea mi, ó máa ń fún mi ní ìlera gidi, ó sì máa ń jẹ́ kí n sùn. Ó sì máa ń fún mi ní àwọ̀ tó dára torí ó ní oríṣiríṣi tíì tí mo máa ń mu. Torí náà, mo ń sọ fún yín pé mo fẹ́ràn tíì ju coffee lọ. Pípèsè coffee, àwọn èròjà tí wọ́n fi ṣe coffee mi ò ní ìfẹ́ sí. Bẹ́ẹ̀ sì ni oorun rẹ̀ nígbà mí kò kí ń bá mi ní ara mu. Àgàgà tí n bá ń ti ẹ̀ ń ṣe nǹkan oṣù, ẹ má gbé coffee sí ẹ̀gbẹ́ mi, ó máa ń mú mi ní ebi torí ó máa ń jẹ́ kí n bì tí n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Torí náà nkan, mi kò ti-- mi mu coffee bí mo ṣe ní ìfẹ́ sí tea lọ. À, mo fẹ́ràn tea o. Àgàgà tó bá jẹ́ pé tí òru bá mú, mo máa ń fẹ́ láti mu tea tó bá tutù ní ọwọ́ ọ̀sán tàbí ìyálẹ́ta tí òru bá mú. Àmọ́ mo máa ń fẹ́ láti mu tea tí ó gbóná tí ó sì ki dáradára ní àárọ̀ tàbí tí òtútù bá mú tàbí tí òjò bá ṣẹ̀ṣẹ̀ rọ̀ tán. Ìgbà yìí ni mo máa po tea mi tó jẹ́ wipé yóò ki lẹ́bú lẹ́bú tí wọ́n sì fi mílíkì tó dára gbá a ní orí. Mi kò kí ń lo ṣúgà o, n-n-n. Tea mi lásán àti mílíkì mi nìkan ni mo máa ń lò. Torí náà kọ, tí n bá sì ti po tó ki, níwọ̀n ìgbà tí n bá ti mú, ara mi ó sìnle, màá sì sùn. Ó bọ́ sí àkókò tí mo lè sùn, màá sùn. Tí kò bá sì bọ́ tí àkókò tí mo lè sùn, mo lè nà á sílẹ̀ kí atẹ́gùn àlàáfíà kó má fẹ́ sí mi ní ara, kó má wo akínyẹ̀mí ara mi lọ. Oorun tea bournvita mi tàbí mílò mi, òun ni mo máa ń sábà mu. Mi kò kí ń mu àwọn oríṣiríṣi mìíràn torí èròjà wọn nígbà mìíràn ó máa ń fa ọgbẹ́ okàn àbí ọgbẹ́ inú torí mo ní ààrùn ọgbẹ́ inú ní ara mi. Hmm, mo fẹ́ràn tea ju coffee lọ torí ọ̀pọ̀ ìgbà tí n bá mu coffee, ko kí ń jẹ́ kí n rí orun sùn. Bẹ́ẹ̀ sì re, ènìyàn bí i tèmi mo nílò oorun, mo sì gbúdọ̀ máa sùn. Torí náà kọ, mo ní ìfẹ́ sí tíì ju coffee lọ. Àgàgà tí tea mi bá ki pọ̀n, hmm, màá mú, màá dára sí i lára. Oríṣi méjì náà ni. Ní ìgbà tí ó bá rọ̀ mi lọ́run, tí ó bá jẹ́ pé ọ̀sán gọ̀rìngọ̀rìn ni, ẹ bá mi mú omi tí ó tutù àti kọ́ọ̀pù mi ni hun ó dá tea mi sí pẹ̀lú mílíkì tó dára tí ń fi gbá a ní orí. Tí n bá sì mú ní ọ̀sán ọjọ́ náà, à, ara mi á gbá yágíyágí. Mo fẹ́ràn tea tó tutù gan o torí pé ó máa ń fi ọkàn mi balẹ̀, orí mi ó sì wálẹ̀ pẹ̀sẹ̀. Tí ó bá dẹ̀ jẹ́ wípé nígbà tí òjò bá rọ̀ tán ni, ní àárọ̀ dá ojú tí òjò bá ṣẹ̀ṣẹ̀ dá, tí òtútù mú tí kò sí nǹkan mi tí mo lè jẹ́, màá wọ ilé ìdáná lọ, màá rọra gbé tea mi sẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni màá mú mílíkì tó dára, màá fi omi gbóná po o torí nígbà yìí, tea gbígbóná òun ló lè ṣe torí pé kí ni, òtútù ti wo ara, mo sì nílò nǹkan tí yóò gbọn òtútù mi nù. Ní àkókò yìí, tíì tó gbóná òun ni mo nílò nígbà tí òjò bá rọ̀. Torí náà kọ, mo ní ìfẹ́ sí tíì ju coffee lọ. Tàbí tó bá jẹ́ láàárọ̀ kùtùkùtù tí òtútù náà bá mú, tea gbígbóná òun ni màá mu.

Ah! Ìgbà tí mo lọ rí dókítà mi kẹ́yìn, ó ní bíi nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sí oṣù kan sẹ́yìn. Nígbà tí orí fífọ́ yìí dé sí mi, orí náà fọ́ mi gidigidi tó jẹ́ wí pé mo wò pé bóyá òpin ti dé sí mi ni. Ìgbà yìí ni wọ́n gbà mí ní ìmọ̀ ìyanjú àti àmọ̀ràn pé kí n lọ rí dókítà mi ní bíi nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta tàbí oṣù kan sẹ́yìn. Kásà ní oṣù kan sẹyìn, ìgbà náà ni mo lọ rí dókítà mi. Nígbà tí mo sì dé ọ̀dọ̀ dókítà mi, nígbà tí ó ṣe àyẹ̀wò fún mi, dókítà jẹ́ kó yé mi wí pé bóyá ìrònú ti pọ̀jù fún mi ni. Mo sì sọ fún dókítà pé èmi kì í ronú o. Níwòhó ìgbà tó bá jẹ́ wí pé oúnjẹ bá ti wà, àbùsẹ́ ti bùṣe tí owó díẹ̀ táṣẹ́rẹ́ bá sì ti wà ní àpò ìfowópamọ́ mi, tí mo bá sì ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi máa tẹ̀ ní òrékóòrè. Kí ló tún fẹ́ fa ìrònú fún mi? Àmọ́ dókítà mi wí pé òun ń ṣàkíyèsí pé orí tó ń fọ́ mi yìí, ó ti jẹ́ kí ìfunpa mi kí ó lọ sókè. Ah! Àyà mi já ọkàn mi lá gàrà. Ọmọ kékeré ará mi. Ìgbà wo sí ìgbà wo, mi kò kú nǹkan kan lé àyà mi kí wá lọ́ jẹ́ tí màá fi máa ní ìfunpa gíga. Àmọ́ dókítà mi jẹ́ kó yé mi pé kí n má bẹ̀rù, kí n má ṣojo. Ni ọjọ́ náà ó fún mi ní ọ̀pọ̀lọpọ̀ òògùn, ó sì sọ fún mi láti máa mu omi. Mo sì sọ fún dókítà mi wí pé mo máa ń mu omi o, ṣùgbọ́n mi kò ha mọ nǹkan tí ó dé tí orí fífọ́ yìí tó wá fi pọ̀ fún mi ní ẹnu ọjọ́ mẹ́ta. Àmọ́ nígbà tí dókítà mi ṣe àyẹ̀wò fún mi, ó jẹ́ kó yé mi wí pé kò sí ewu lóko ló ń gẹ̀ mi, a fi kiri áparò. Mo gba òògùn, mo sì wá sí ilé. Àmọ́ ọ̀rọ̀ tí dókítà sọ fún mi yìí ni ó jẹ́ ká ye fífún mi, ìfunpa gíga kẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo máa ń pe dókítà mi ní òrékóòrè pé láti jẹ́ kí wọ́n mọ̀ torí dókítà mi fún mi ní ẹ̀rọ kékeré kan èyí tí mò lè fi sí ọwọ́ mi láti máa fi jẹ ìfunpa mi wò lóòrèkóòrè. Mo ra ẹ̀rọ náà ní ẹgbẹ̀rún mẹ́wàá. Mo ra ní ẹgbẹ̀rún mẹ́wàá, ọ̀nà ẹgbẹ̀rún mẹ́wàá náírà, òun ni mo ra ní ọjọ́ náà. Ní bíi nǹkan bí oṣù kan sẹ́yìn náà ni mo lọ sí ọ̀dọ̀ dókítà mi. Hmm, nǹkan bí oṣù kan sẹ́yìn, òun ni mo lọ láti lọ ṣe àyẹ̀wò nígbà tí ẹ̀fọ́rí pọ̀jù. Nígbà tí mo ti wò wí pé ilérà lọ̀rọ̀, ẹni tí kò bá lọ rí dókítà tó bá kàn fúnra rẹ̀ ní ìwòsàn abẹ́lé kò dára tó. Ìdí ni ilé yìí tí mo fi ta pamọ́ ra tí mo fi lọ sí ọ̀dọ̀ dókítà mi ní bíi nǹkan bí oṣù kan sẹ́yìn. Èyí tí wọ́n sì jẹ́ kó yé mi wí pé orí fífọ́ mi òun ló jẹ́ kí ìfunpa mi kó ga. Wọ́n sì fún mi ní àwọn òògùn kọ̀ọ̀kan èyí tí yóò jẹ́ kí ìfunpa mi kó lọlẹ̀. Bẹ́ẹ̀ sì rí, ní àti ìgbà tí mo ti ń lo òògùn yìí, ìfunpa mi lọlẹ̀, mo sì rí ìyàtọ̀ gédégbé lára mi. Orí fífọ́ mi náà sì ti dínkù dáradára. Torí náà nǹkan, nǹkan bí oṣù kan sẹyìn òun ni mo lọ rí dókítà mi, òun ni mo sì lọ ṣe àyẹ̀wò fún orí fífọ́ àti ìlera ara mi. Lílọ rí dókítà mi fún mi ní àwọn àǹfààní láti mọ nǹkan tí mo nílò láti lọ láti sá fún àti ohun kan tí mo nílò láti máa ṣe. Gẹ́gẹ́ bí ọ̀dọ́mọbìnrin tí ó ṣì ń dàgbà bọ̀. Inú mi ti dùn, ayọ̀ mi kún torí àwọn ìrírí èyí tí dókítà mi tó túu pín pẹ̀lú mi ní ọjọ́ tí à ń wí yìí. A fi ọ̀rọ̀ ju mi torí ọ̀rọ̀ gan. Wọ́n sì jẹ́ kó yé mi wí pé tí ó bá ní ohun tí mò ń rò kí n lọ dẹ́kun rẹ̀. Mo sì sọ fún òun wí pé kò sí nǹkan tí mò ń rò tó tayọ owó lọ. Àmọ́ tí oúnjẹ bá ti wà, tí owó táṣẹ́rẹ́ sì ti wà nínú nínú àpò ìfowópamọ́ mi, tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà bá sì ti níná lórí, kò sí wàhálà. Dókítà mi rẹ́rìn-ín wọ́n nítòh, àwọn ti gbọ́. Bẹ́ẹ̀ sì ni èmi náà sọ fún wọn pé kò sí ohun kankan tí mò ń rò tí ó lè fa irú àìsàn bẹ́ẹ̀ fún mi. Ṣùgbọ́n kí Ọlọ́run kó ṣà máa kó wa yọnu. Nítorí náà nǹkan, bíi nǹkan bí oṣù kan sẹ́yìn òun ni mo lọ rí dókítà mi. Ẹ ṣé.

Ah. Ojú mi dára o. Mo rẹwà lọ́mọbìnrin. Èmi gangan ni ọ̀kín, obìnrin ni mí, mo pé lọ́lá. Mo rẹwà, ojú mi dára. Mo ní ojú bí ojú òyìnbó. Ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn ní mo jọ Fúlàní, ọ̀pọ̀ ìgbà àwọn èyàn ní mo jọ Hausa, torí imú mi rọra gùn ṣóró. Ah, àgbọ̀nrín ẹ̀yínra rẹ̀ ni o. Àmọ́ èmi náà, ó yẹ kí ń yin ara mi pẹ̀lú ìbéèrè tí ẹbí mi. Ojú mi dára, dára, dára. Rékété báyìí ni ojú mi rí. Ah, ojú mi dára. Ọlọ́run fi ẹwà jíǹkì mi. Mi ò gbéraga sí ẹwà tí Ọlọ́run fún mi o. Àmọ́ mo dára ní ọmọbìnrin, mo dẹ̀ pé lọ́lá. Mo máa ń rìn pẹ̀lú èjìká mi ní gíga sókè torí mo mọ̀ pé mo rẹwà dáradára, bẹ́ẹ̀ ni ojú mi sì dára pàápàá. Ah, èmi náà wà ní ọ̀kan lára àwọn obìnrin tó rẹwà jùlọ ní àdúgbò àti agbègbè mi ní ilétò tí mò ń gbé. Èmi náà jọ bí ọjọ́, ẹwà mi sì dára. Mi ò pupa ju, bẹ́ẹ̀ sì ni moò dúdú ju. Kódà ẹwà ara mi ó máa ń dán ni. Awọ̀ mi sì rèe afi bí ẹja tàbí bí àwọ̀ aáyán ṣe ń dán. Bẹ́ẹ̀ ni àwọ̀ mi àti ojú mi ṣe máa ń dán ní gbogbo ìgbà. Ojú mi rẹwà, ẹwà ẹlẹ́dùmarẹ̀ èyí tí ó fi fún mi láti òkè òrun wá, ó wà ní ara mi. Mo rẹwà, mo sì da yàtọ̀. Ah, ojú mi dára o, ká má parọ́. T'ẹgan ní ẹ. Èmi gangan lára mi mọ̀ pé mo rẹwà lọ́mọbìnrin, bẹ́ẹ̀ sì ni ojú mi dára. Ọ̀pọ̀ igbà ni mo máa ń jókòó síwájú jígí láti wọ ẹwà tí Ọlọ́run fún mi, láti wo ojú mi. Máa ń rẹ́rìn músẹ́ pé èmi náà dára ní ọmọbìnrin. Mo dùn-un wò gẹ́gẹ́ bí ọmọbìnrin. Ojú mi dára púpọ̀. Ewà tí Ọlọ́run fún mi kò pọ̀ ju, bẹ́ẹ̀ sì ni kò kéré ju. Ó jẹ́ ẹwà kan tí mo máa ń mú yangàn láàárín àwọn akẹgbẹ́ mi. Wọ́n sì máa ń wò mí gẹ́gẹ́ bí mo bá ṣe ń gbé ara mi àti ojú mi. N kò kì í gbà kí ẹnikẹ́ni kí ó fi àbàwọ́n kankan sí mi lẹ́ ara. Mo sì máa ń fi ata áyù ilẹ̀ fi máa ń pa àwọn ojú mi ní alalẹ́. Èyí tí ó máa ń fún mi ní àwọ̀ tí ó dára. Ó ní ata ìjọ̀sì ilẹ̀ kan tí mo máa ń lò. Kò ṣe ata ìsebẹ́ o. Ohun náà wà lára àwọn ẹ̀yà ara ata ilẹ̀ tí à ń pè ní tùmẹ́ríkì. Mo máa ń gún tùmẹ́ríkì yìí ní gbígbẹ. Ohun si ni mo máa ń fi pa ojú mi tí mo máa ń fi omi díẹ̀ tí màá fi ṣe àpòpọ̀ rẹ̀, màá fi rora pa ojú mi ní àṣálẹ́ tí n bá ti fẹ́ sùn. Tí ń bá sì ti jí, màá fọ̀ọ́ dànù. Tí ó bá sì ti di àwúrọ̀ tí ń bá ti fọ̀ọ́ dànù, rékété báyìí ni ojú mi yóò rí. Mi kò kì í fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àfẹ́sọ sọju yìí, mi kò kì í fi sí ojú mi nítorí pé ẹwà tí elẹ́dùmarẹ̀ ti jogún fún ojú mi, ah, ó tó lọ́tọ̀ ju pé kí n tú wá máa fi àwọn nǹkan mìíràn kún lọ. Nǹkan tí mo kàn máa ń ṣe ni pé mo máa ń ṣe ìtọ́jú ojú mi dáradára. Ke e sì ṣe ojú mi nìkan o, màá ń ṣe ìtọ́jú ara mi gan-an dáradára pẹ̀lú. Torí pé ẹwà tí elẹ́dùmarẹ̀ fún mi yìí, mi kò fi ṣe eré rárá, bẹ́ẹ̀ sì ni mi kò fi ta fàlà. Ah, ojú mi rékété lórí. Ìmọ́lẹ̀ ńlá ni ojú mi ní àwùjọ àwọn ọkùnrin. Wọ́n ń ṣe, wọ́n máa ń sọ pé bí ẹlẹ́yi ọ̀ bà jẹ àya èni, a sì jẹ́ àlè ẹni. Lóòótọ́ ni o. Ojú mi dára, dára lọ́pọ̀lọpọ̀. Arẹ́ obìnrin ni Ọlọ́run dà mi. Ó sì fi ojú tó dára, ó sì fi fún mi. Èyí tí ó máa ń jẹ́ kí n ṣákọ, tí ó máa ń jẹ́ kí n yan fandá, tí ó sì máa ń jẹ́ kí n gbé èjìká mi sókè gẹ́gẹ́ bí àgbọ̀nrín àti wípé mo rẹwà lọ́mọbìnrin. Ojú mi dára, ó sì dára rékété.

Ọlọ́yàyà àti alámọ̀júkúrò ènìyàn ló lè ṣe òwò ní ìlú tí a wà yìí. Tí o kò bá ní ọ̀yàyà, má ti ẹ dé di owó rara. Tó o kò bá sì ní àmójúkúrò, má tún dé di owó pẹ̀lú. Torí ọ̀pọ̀lọpọ̀ oníbàárà ni a tọ̀ni ní sùúrù. Tí jẹ́ pé ó ti sọ iye owó fún wọn, àmọ́ níná tí wọ́n ná ọjà rẹ, ìwọ gún fẹ̀li fún wọn ní ọ̀rọ̀ kò bá kún gbé. Àmọ́ tí o bá ti ní ọ̀yàyà tí o sì ní sùúrù, ó ti jọba o sì ti jagun mọ́lù. Nítorí náà, mo máa ń fi ọ̀yàyà àti ẹ̀rín pẹ̀lú sùúrù bá dúnàdúrà lórí ọ̀rọ̀ ajé ọjà tí à ń fẹ́ rà tàbí tí mo fẹ́ tà fún wọn. Ìwà ìṣòwò mi ní pé kí n ti fi, ti dùnú ti dùnún, kí n ti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì rí, mo gbọ́dọ̀ láti kára màsíkì ajé sí orí òwò mi. N kò gbọ́dọ̀ lé jù. Mo sì gbọ́dọ̀ máa bá wọn tẹ́tí gbọ́ gbogbo ohun tí wọ́n bá ń wí. Lóòtọ́ ò, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà lóòtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà tó máa ń wá rajà mi ni wọ́n máa ń wùwà pé àwọn fẹ́ tọ́ mi ní sùúrù. Ó ti ẹ̀ní kan lára àwọn oníbàárà tí ó sọ pé òun fẹ́ tọ́ mi ní sùúrù ló ń fi wá ní òní. Mo kàn fi ẹ́rìn gbé ni. Mo ti sọ fún un pé, "àh! Sùúrù ò kí n tọ́ni ní onísùúrù. Bí sùúrù bá tọ́, a tún mú omi sùúrù sí. Ni a bá fi yọ̀rọ̀ èyí ni a fi rẹ́rìn." ìwà sùúrù, ìwà ọ̀yàyà àti ìwà ìkónimọ́ra. Ó jẹ́ ìwà kan tí ó dára jù lọ nínú ìṣòwò. Torí pé tí o bá ní sùúrù, ó lè jẹ́ wípé ẹni tí ó fẹ́ tọ́ ọ ní sùúrù gan-an ni áńgẹ́lì rẹ̀ tí yóò frajà tí ó pọ̀ jù lọ ní ọwọ́ rẹ̀ ní ọjọ́ náà. Bẹ́ẹ̀ sì ni tí o bá kónimọ́ra. Gbigba àlejò sí ibi ibùjókòó ibi tí o ti ń tajà, ó lè fa ọ̀pọ̀lọpọ̀ ẹ, oníbàárà tuntun mìíràn wá. Gẹ́gẹ́ bí èyí tí ó ṣẹlẹ̀ sí mi ní ọ̀sẹ̀ tó kọjá. Ọkùnrin náà ní ṣé òun lè jókòó sí orí àga tí ó wà níta iwájú ọjà mi. Mo ti sọ fún pé kò sí ìyọ̀nú. Níwọ̀n gbà tí jẹ́ pé kò sí ẹni kankan tó kú jókòó sí orí àga náà. Bẹ́ẹ̀ sì ni ẹni rẹ́rìn, àjọ̀ṣe àwàdà, ó sì jókòó. Fún bí i wákàtí kan ni ó fi jókòó sí iwájú ọ̀dọ̀ mi. Mo bu omi fún un pé kó mu omi kó fi rẹ́ǹgbẹ́. Ó gbo omi òun, ó sì rẹ́rìn pé ṣé bí mo máa ṣe ń ṣe pẹ̀lú àwọn ènìyàn ni. Mo sì sọ fún un pé a yóò pọ̀n la wa, a yóò ju bẹ́ẹ̀ lọ. Ní ìgbà tí ó ṣe díẹ̀ tí ó ti wọn bí i wákàtí kan àti ìṣẹ́jú márùn-ún ni mo ríi tí ó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde tí ó pé ènìyàn kan wípé àwọn ti rí ibi tí àwọn yóò ti ra ọjà wọn. Tọ̀! Èmi ṣe bóyá ọjà kan ni wọ́n fẹ́ lọ rà ní inú ọjà mìíràn ni. À fi bí wọ́n ṣe gbé owó jáde láti bá mi ṣe ìdúnàdúrà àwọn ọjà tí mò ń tà. Àh! Inú mi dùn, ayọ̀ mi kún. Mo ní àbẹ́ẹ̀rẹ̀ nǹkan bí i. Ká ní mo ti wá fi ìbínú tàbí agídí lé ọkùnrin yìí lọ. Bóyá kì í bá má ti ẹ̀ bá mi rajà tí à ń wí ní ọjọ́ náà. Torí náà ǹkọ́, ìwà ọ̀yàyà, sùúrù, ìkónimọ́ra ó jẹ́ ǹkan tí mo máa ń lò nínú ìṣòwò mi. Ó sì máa ń ràn mí lọ́wọ́ dáadáa. Torí wípé ìwà ọ̀yàyà yìí, adẹ́rìn pòṣonnú tí mo ti ẹ̀ mú mọ́ ọjà mi, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn kó wá sí ilé ìtajà mi láti ra ọjà lọ́wọ́ mi àti láti bá mi dòwò pọ̀ àti láti bá mi ṣe òwò kí a sì ṣe àtàdìrì. Torí náà ǹkọ́, ní gbogbo ìgbà tí mo bá ti ń lọ sí ẹnu òwò mi, sí ìṣòwò mi, mo máa ń rí i dájú wípé kò sí ǹkan tí yóò di mí lọ́wọ́ láti má fi àyọ̀ àti ọ̀yàyà láti má fi ṣe kìíní láti má fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ papọ̀. Torí náà ǹkọ́, ọ̀yàyà jẹ́ ǹkan lára àwọn ǹkan tí mo máa ń lò nínú ìṣòwò mi. Bẹ́ẹ̀ sì rí ìwà tuntun.

Mo máa ń fi àkókò sílẹ̀ dáradára pẹ̀lú ẹbí mi. Nítorí àwọn nìkan ni ohun tí mo ní ní ilé ayé yìí. Torí náà nkọ́, àkókò máa ń wà fún èmi àti ẹbí mi láti sọ̀rọ̀ àti láti jọ̀mi tó rọ oro. Nípa ti àwọn ẹbí mi tí wọ́n wà ní ọ̀nà jíjìnà rere, mo máa ń rí dájú wípé mo máa ń pè wọ́n lóòrèkóòrè lórí ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, láti gbóhun wọn àti láti gbọ́ àlàáfíà wọn, láti bá wọn sọ̀rọ̀ àti láti tú ẹ̀wọ̀nú inú mi jáde sí wọn, fún wọn láti gbani ní ìmọ̀ràn tàbí ìyànjú. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe pẹ̀lú àwọn ẹbí mi tí ó wà ní ọ̀nà jíjìn. Èyí tí ó sì máa ń mú ìbáṣepọ̀ àti ìrẹ́pọ̀ tó gúnmọ́rán láàárín wa gbòòrò síi ní gbogbo ìgbà. Nípa ti àwọn ẹbí mi tí ó wà ní tòsí, a máa ń ya ọjọ́ ìsinmi sí ó tọ́, pàápàá jùlọ ọ̀sán ọjọ́ ìsinmi tí a bá dé láti ilé ìjọsìn, ni a máa ń yà sọ́tọ̀ láti rí i pé a rí ara wa, a sì bá ara wa sọ̀rọ̀, a sì bá ara wa ṣe wẹ̀jẹwẹ̀mu. O ní ọjọ́ tí ó bá parí nínú oṣù, ọjọ́ ìsinmi tó bá parí nínú oṣù, ilé bàbá àgbà wa la máa ń lọ. Ni gbogbo ọjọ́ ìsinmi tí ó bá parí nínú oṣù, a lọ sí ọ̀dọ̀ bàbá àgbà wa. Gbogbo wa pátápátá a gbúdọ̀ rí ara wa, a sì gbúdọ̀ bá ara wa sọ̀rọ̀. Torí ilé bàbá àgbà wa kò jìnnà sí ilé wa. Ìyẹn fún àwa ẹbí tí a wà ní tòsí ni o. Ni ọ̀pọ̀ ìgbà náà sì re, oṣù tí ó kẹ́yìn ọdún ni gbogbo wa gbúdọ̀ padà wá sílé láti wá ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì àti ọdún tuntun pẹ̀lú bàbá àgbà ní ilé wọn. Torí náà nkọ́, mo máa ń fi àyè sílẹ̀ láti ní ìbáṣepọ̀ tí ó dánmọ́rán pẹ̀lú ẹbí àti ará mi. Ẹbí mi jẹ́ ẹbí kan tí a kó ni ìmúra, tí a sì máa ń pe ara wa. Àbẹ̀wò tó dára ni a máa ń fún ara wa. Mo máa ń bẹ àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹbí mi wò pẹ̀lú. Láàkókò tí mo bá rí i pé ọwọ́ mi dílẹ̀, tí kò sí iṣẹ́ kankan fún mi láti ṣe, mo lè pè, tàbí nígbà mìíràn, ó ti ní oṣù kẹjọ nínú oṣù, léè tí àwọn ọmọ ilé ìwé máa ń gba olójú ọlọ́jọ́ gbooro. A máa ń ṣètò láti rí i pé bóyá ìlú kan tàbí òmíràn ni a máa ń lọ. Pàápàá jùlọ, a lè lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa àgbà ní ìlú Kaduna láti lọ kí wọn, tàbí kí n lọ sí ọ̀dọ̀ ìyá wa àgbà, ìyá àkọ́bí ìyá wa lóbìnrin ní ìlú Jos láti lọ kí wọn. A sì máa ń lọ sí Ìbàdàn láti lọ ṣe kíni, láti lọ kí wọn. Níwọn gbà, àkókò yìí ni wípé kí á ti ẹ́ rí ara wa, ká farakínra, ká sì bá ara wa sọ̀rọ̀. Ni ìgbà tí mo máa ń ṣe àbẹ̀wò yìí, inú mi máa ń dùn torí wípé àwọn ènìyàn tí mo ti rí ní ọjọ́ bí i ọdún kan, oṣù bí i mẹ́fà, á ti ríra wa, á sọ̀rọ̀, á sì rẹ́rìn. Àkókò yìí wà fún wa láti rí àwọn ènìyàn tí ó wà ní ọ̀nà jíjìnà rere. Àwọn àwa tí a wà ní tòsí ara wa. Ọjọ́ ìsinmi ni mo yàn láàyò, ni mo sì yàn sọ́tọ̀ láti máa bá àwọn ẹbí mi sọ̀rọ̀ àti láti máa rí i wípé a ríra lóòrèkóòrè, láti máa rí i wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán ó sì wà láàárín gbogbo wa. Pẹ̀lú nǹkan wọ̀nyí, a máa ń rí i pé a fúnra wa ní ẹ̀bùn. A máa ń ṣe ẹ̀bùn kékeré fún ara wa. A péra wa ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, a sọ̀rọ̀, a ríra wa. A lè dáná gan pàápàá. Tí a bá dáná, a máa ń dáná rẹpẹtẹ́ o. A bá dáná, a jẹun, a sọ̀rọ̀, a mú ọtí ẹlẹ́rìndòdò. Bàbá àgbà náà inú woń dùn. Iyá arúgbó náà rè torí wípé kí ni àkókò yìí tí a fi sílẹ̀ fún ara wa yìí, ó jẹ́ àkókò tí a mú, tó sì wúlò fún ẹni kọ̀ọ̀kan wa jùlọ tí ó jẹ́ wípé a kò kín fi ṣeré rárá. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò kín fi àkókò yìí ṣeré torí wípé kí ni àwọn ẹbí mi ni ó ṣe pàtàkì sí mi. Lẹ́yìn ẹbí mi, kò tú sí ẹlòmíì. Ẹbí àti ará àti ojúlùmọ̀ tí mo mọ̀. Wọ́n ni ènìyàn mi, wọ́n sì ni aṣọ tí mo fi ń búra. Torí náà nkọ́, mo máa ń ṣe àkókò, mo máa ń fi àkókò sílẹ̀ láti rí i pé mo rí wọn, a sì jọ sọ̀rọ̀, a sì.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. À, aṣọ òtútù gbudọ̀ wà, pàápàá jùlọ ní agbègbè tí mò ń gbé yi. Aṣọ òtútù gbudọ̀ wà torí ìgbà mìíràn a ṣe ni bí òtútù, ìgbà mìíràn a ṣe ni bí ọyẹ́, ìgbà mìíràn dẹ ní a ṣe ni bí ooru. Mo ní aṣọ òtútù tó pọ̀ dáradára. Ìkan wà tí mo ti ẹ̀ fẹ́ràn láti máa wọ̀, ó ní fílà, wọ́n rán tó fi-- ó dàbí aṣọ tó ní fílà ni. Ó gùn dáadáa, ó sì nípọn dáadáa tó jẹ́ wipé tí n bá ti wọ̀, òtútù ò kí ń mú mi ó. Kódà mo máa ń wọ̀ sùn ní ọ̀pọ̀ ìgbà, mo sì máa ń wọ̀ jáde. Aṣọ òtútù mi yìí, ọ̀pọ̀ ènìyàn ló ti ní kí n fún àwọn káàán kí ó máa wọ̀ kí n dákùn. Àmọ́ nígbà tó jẹ́ pé òun náà ni mo ní ìfẹ́ sí jùlọ nínú àwọn aṣọ òtútù tí mo ní, mi kò fi í ṣe eré rárá. Àwọn aṣọ òtútù pọ̀ tí mo ní dáradára. Mo ní aṣọ òtútù, mo ní dúdú, mo ní funfun, mo ní aláwọ̀ kálákínì. Àwọn aṣọ òtútù yìí sì re, wọ́n nípọn dáadáa torí pé aṣọ òtútù tó bá nípọn, òun ni a lè lò ní ibi tí a wà yìí ó kí òtútù kí í o máa bàá mu wa jùlọ torí náà ń kó. Bá ń gbé ní ìlú tí mò ń gbé yi, ó gbọ́dọ̀ ní aṣọ òtútù tó pọ̀ dáadáa torí ní ìgbà tí ó bá ti ń wọ̀ bí oṣù kẹta ní ojo wẹ́líwẹ́lí, mí ò tún bẹ̀rẹ̀ sí máa rọ̀. Ìgbà tí bí bàyí ó yàtọ̀ gédégbé sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà tí ó wà ní ìlú mìíràn torí ìlú Jos jẹ́ ìlú tó tutù. Ga-páápàá jùlọ, ìwọ tí o bá ti ẹ̀ wá ń gbé ní ìlú panṣin, o gbọ́dọ̀ là aṣọ tó, tí yóò gba òtútù tó jẹ́ wípé òtútù ò fi ní wo ara rẹ torí tí òtútù bá wo ara rẹ̀ ni, àìsàn náà ni torí náà ń kó. Mo ní aṣọ òtútù tó dára tí ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tí mo sì máa ń wọ̀. Àwọn aṣọ òtútù mi sì re, wọ́n máa ń dáàbò bó mi dáradára torí náà mo láṣọ òtútù o. Ẹ rí i pé mò wúkọ́. Ni àná ni mo fọ aṣọ òtútù mi. Ìgbà tí mo sì fọ, òòrùn kò yọ dáradára nítorí náà kò gbẹ. Òtútù díẹ̀ fẹ́ sí mi ní ara. Àmọ́ oròjú a ti lọ mú aṣọ òtútù mìíràn, ó ṣe mí, mo sì sùn lọ bẹ́ẹ̀. Àmọ́ ní òní o, mii ní gbà kí irú ẹ ko tún wáyé mọ́. Mo gbudọ̀ lọ mú aṣọ òtútù mìíràn níbi tí mo fi wọ́n pamọ́ sí kí n sì rí dájú wípé mo gbọ́n tí kò sí eruku kankan lára rẹ̀. Mo gbudọ̀ wọ̀ o torí mi ò fẹ́ òtútù ní ara mi. Sámúsámú bó ti wùlẹ̀ ko mọ. À, mo láṣọ òtútù o. Aṣọ òtútù mi ṣì re, ó, ó nípọn dáradára, ó sì máa ń mú òru mú mi dáradára. Nígbà tí n bá ti wọ aṣọ òtútù yìí, kò sí òtútù kan, kódà kò só-- kò sí wàhálà kankan tí óò mú mi, kò sí tí òtútù kan tí óò wọ ara mi. Kí ni? Ká ń pè báyìí ni ara mi ó ṣe tó jẹ́ wípé kín ní kò sí pé bóyá òtútù kankan wọlé sí mi lára tí n bá ti wọ aṣọ òtútù yìí o. Ṣámúṣámú báyìí ni ara mi máa já dáa gáragára tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn tí ẹ ni yóò máa lọ rí mọ́lẹ̀ pé òtútù mú wọn. Ṣùgbọ́n tí n bá ti wọ aṣọ òtútù yìí, kò sí òtútù kankan fún mi. Mo láṣọ òtútù tó pọ̀ dáradára. Mo ní oríṣi aṣọ òtútù bí mẹ́fà tí ó wà nínú ilé mi. Àmọ́ ó ní ẹyọ kan tí mo ní ìfẹ́ sí jùlọ. Ìdí tí mo sì fi ní ìfẹ́ sí i ni wípé torí pé ó ní fílà tí mo lè dé. Aláwọ̀ bọ̀mọ́ fílà ni, óun ni aṣọ òtútù yìí. Ìdí nìyí tí mo fi fẹ́ràn rẹ̀ jùlọ. Àmọ́ fún àwọn iyokù náà, mo ní ìfẹ́ wọn, mo sì ní aṣọ òtútù tó pọ̀ èyí tí ó sì máa ń gba òtútù sára tí ó máa ń mú òru mọ́ èmi níwọ̀n ìgbà tí n bá ti wọ̀ torí pé kín ní, ó nípọn dáadáa. Aṣọ òtútù mi yìí ó nípọn dáradára ó sì dára fún mi láti máa wọ̀. Mo máa ń gbádùn rẹ̀ nígbà tí n bá wọ̀ torí pé kín ní, ó gùn, ó balẹ̀, ó tóbi, ó sì nípọn. Kò kín ń ba-- kò kín ń jẹ́ kí atẹ́gùn kó ráyè fẹ́ sí mi nígbà ayà tí n bá ti wọ aṣọ òtútù yìí. Mo ní aṣọ òtútù tí ó pọ̀ dáradára. Mo sì ní wọn ní oríṣiríṣi. Mo ní aṣọ òtútù.

Ah! Hmm. Ìjọba orílẹ̀ èdè Nàìjíríà kò tíì ẹ ko tíì ẹ fẹ́. Hmm. Ah! Sẹ́rí ọ̀rọ̀ data yi Tí n bá sọ fún yín pé data tí mo máa ń lò ní àárín ọ̀sẹ̀ ó lè kọ ilé. Ó pọ̀ dé bí, hmm, ó pọ̀ dé bí, ìgbà mìíràn gan mo máa ń fi owó tí ó yẹ kí n fi jẹun sí ara mi, mo máa ń fi ṣe data sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ó nira ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o. N kò ní parọ́ fún yín, data ti fẹ́ gba aṣọ ní ara mi, kódà ó ti gbáa Oúnjẹ ló kù kó máa gbà lọ́wọ́ mi lọ́sọ̀ọ̀sẹ̀. Mo lò kéré jù, mo lò kéré jù, òun ni mo lò data. Gigì, ah! Yóò ju ogún gigì lọ tí màá lò ní ọ̀sẹ̀. Mo lò kéré jù nìyẹn. Ah! Bẹ́ẹ̀ sì re, owó data wọn ò, owó rẹ̀ wọn ni ó ti ẹ wọn ni. Ìgbà tí mo ti gbádùn data gbẹ̀yìn ni ìgbà tí ẹ̀rọ ìbára eni sọ̀rọ̀ kan tí wọ́n máa ń pè ní Blackberry, èèyàn sì máa ń lò láti fi bá ra wọn sọ̀rọ̀. Ìgbà náà ni mo ti gbádùn data mọ. I yen ṣi ré. Bí nǹkan bí ọdún bí mẹ́wàá sẹ́yìn ni o. Tí ò bá jù bẹ́ẹ̀ lọ gan, ṣé ẹ ṣì ni? Torí náà nǹkan. Ah! Data tí mo máa ń lò ní ọ̀so sẹ̀ pọ̀ o. Ó pọ̀ gidi. Ah! Hmm. Data gba aṣọ, ó ti gba aṣọ ní ọrùn mi. Kódà ìgbà mí gan tí n bá wò bí àárọ̀ yìí, irú rẹ̀ tún ṣẹlẹ̀ sí mi láàárọ̀ yìí. Mo ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn-ún náírà ní orí ìfowópamọ́ mi nínú báǹkì ìfowópamọ́ mi. Bẹ́ẹ̀ sì rí, ti fẹ́ ẹ tán. Níṣe ló ń sọ fún mi wí pé data tasẹ́rẹ́ ni mo ní ní orí ẹ̀rọ mi. Mo ní láti pa kítímọ́lẹ̀ láti ra data pẹ̀lú owó tí mo ní. Torí náà ìgbìyànjú mi lórí ọ̀rọ̀ orílẹ̀ èdè wa yìí kàí. Ó máa ń mú omi inú kan mí torí bí ẹ ni pé àwọn ìjọba wa wọn kò tíì ẹ fẹ́ràn wa ni. Ó yẹ kí wọ́n ti lè bá àwọn tí ń ṣe, ẹ, àwọn ilé iṣẹ́ yìí kí wọ́n lè bá wọn sọ̀rọ̀. Torí pé data tí fóònù wa ń jẹ kò kéré. Tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ń jẹ kò kéré. Ah! Hmm. Data tí mo máa ń lò ní àárín ọ̀sẹ̀, a tó ọgbọ̀n gigì. Tí n bá ti, ah! Ó, tí a, ó, ó to irú ní ìsìn yìí bí mo ṣe wà yìí, mo ti lò gigì méjì láàárọ̀ yìí nìkan, ní òwúrọ̀ yìí nìkan. Ká tó wá sọ wipé kí ó tó di alẹ́. Ah! Data tí mo máa ń lò ó pọ̀ gan o. Ó pọ̀ gidigidi. Ah! Ìgbà mí gan mo máa ń wò wípé bóyá kí èèyàn tí ẹ má ṣe data òun gan sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Bí bí torí owó data pọ̀. Bẹ́ẹ̀ sì re, jíjà ni wọ́n o máa jà làúlàú. A fi bí ẹni pé ìka ọ̀dájú èèyàn kan ló wà ní ìdí data tó máa ń jà ni. Kẹ́míà tíì ṣe ohunkóhun kan ni. Ó ti lọ fío, fío, fío gbogbo data orí fóònù yun ni ó ti tán. Kódà ìgbà mí, mo máa ń fi fóònù mi lẹ́ o. Mo máa ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo máa ń fi í lẹ̀. Tó jẹ́ wípé mi ò tí è ní ṣe data gan sí orí rẹ̀. Torí náà nǹkan. Ah! Mo máa ń ṣe data tó pọ̀ o. Data, data ti jẹ gbogbo owó mi tán. À ti ra aṣọ, à ti ra bàtà, à ti ra oúnjẹ sẹ́nu gan pàápàá. Torí sé bí ó rí ẹ̀rọ ayélujára yìí naa la tí màá rí àwọn ẹ̀kọ́ àti àwọn nǹkan oríṣìíríṣìí kọ́. Bẹ́ẹ̀ sì ni kò ṣe é sá fún. Data ni kò ṣe é sá fún. Bẹ́ẹ̀ ni kò ṣee kọlù. Orí kìí data ni mòó lọ́dọ̀ tèmi o. Kò ṣe é sá fún. Bẹ́ẹ̀ ni kò ṣe é kọlù. Ó sì máa ń jẹ owó mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ah! Àìmọye data tí mo ti ṣe ní àárín ọ̀sẹ̀ yìí lásán. Mo ti ṣe tasẹ́rẹ́ tasẹ́rẹ́ láì tí tí è lè lo, tí n lè kó àkọsílẹ̀ rẹ̀. Data. Ah! Oh, mo ń ṣe data gan o. Mo.